Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ẹ on, ọjọ́ Ajé ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, torí pé ọjọ́ yìí ni mo máa ń ṣe àwọn ohun kọ̀ọ̀kan nílé tí mo dẹ́ tún máa ń sinmi náà. So ọjọ́ Ajé ni mo fẹ́ràn jù. Ó jẹ́ ọjọ́ tí mo máa ń sinmi tí mo dẹ̀ máa ń ṣe àwọn ohun kọ̀ọ̀kan nílé.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Eh, mo mọ ìtumọ̀ orúkọ mi. Eh, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni mí. Mo mọ ìtumọ̀ orúkọ mi.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ló ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi, ṣùgbọ́n àwọn, àwọn generator ni a máa ń lò jù.

Báwo ni ìgbéyàwó, ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ẹ, tí mo bá gbé iṣẹ́ tí mo ṣe kẹ́yìn wò, iṣẹ́ tí ó dára ni. Iṣẹ́ tí ó jẹ́ pé èèyàn fi ń mú yàngan ni, iṣẹ́ tó dáa ni.

Èso wo ni o fẹ́ràn jù? Ehn, èso tí mo fẹ́ràn jù tí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi ni ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gan. Èso yìí dára púpọ̀púpọ̀. Ehn, èso tí ó dára ni lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Kò sí ibi méjì tí mo fẹ́ràn láti máa lọ jù. Lẹ́yìn ibi iṣẹ́ mi àti ilé mi, mi ò ní ibo míràn tí mo fẹ́ràn láti máa lọ. Ibi iṣẹ́ mi àti ilé mi, òun ni ibi méjèèjì tí mo fẹ́ràn láti máa lọ nìyẹn.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ẹ ní ibi tí èmi gbé wà mi, a ò ní dì ìgbónájẹ́jẹ́ nítorí pé òórùn pọ̀ gan-an ni. A lè lo ìgbónájẹ́jẹ́ rárá àti rárá.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran, àbí ẹni tí kò ń jẹ ẹran? Èè mó máa ń jẹ ẹran. Ọ̀pọ̀lọpọ̀ ẹran ni mo máa ń jẹ, kò sí ẹran tí mi ò kí ń jẹ. Àti ẹran àti ẹja méjèèjì ni mò máa ń jẹ, mo dé máa ń jẹ dáadáa.

Eh, wakati mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Mo máa ń lò ó tó bí wakati mẹ́-- wakati kan ṣá. Eh, ko n ṣe pé bo ya wakati kan ẹ pé mo máa wà ní ojú ìbòjú ni ó fún wakati kan, màá wo, màá tún padà lọ, màá tún lọ wo, màá tún padà lọ, màá tún lọ wo.

Orin wo ni o fẹ́ràn jù? Gbogbo àwọn orin tí ó jẹ́ orin ti Yorùbá tí ó jẹ́ orin ìbílẹ̀ ni mo fẹ́ràn. Nítorí àwọn orin wọ̀nyí jẹ́ àwọn orin tó ní ọgbọ́n, tó mọ́gbọ́n dáa ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá, mi ò kí ń máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Àwọn oníbàárà máa ń jẹ oúnjẹ tí wọn lọ́tọ̀, bẹ́ẹ̀ ni, emi náà máa ń jẹ oúnjẹ tèmi lọ́tọ̀, èmi pẹ̀lú àwọn oníbàárà, a ò kí ń jo jẹún.

Ṣé o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ ni, mà á na ara ní ẹẹ̀ẹ̀kọ̀kan nítorí pé kí a máa na ara ó ṣe pàtàkì, ó dẹ̀ ṣe kókó. Nítorí náà mo máa na ara ní ẹẹ̀ẹ̀kọ̀kan. Bọ mi o lè sọ pé ìgbà bá yẹn.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò kí ń má bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, kò sí bí ohun ìjà tàbí ohun ìbínú bá ṣe ṣẹlẹ̀. A máa ń ní sùúrù nítorí pé inú ọkọ̀ ni a wà. Ó dẹ̀ léwu láti máa bínú tàbí láti máa jà ní inú ọkọ̀

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun fún ìṣe mi nípa kọ̀m̀pútà. Mo fẹ́ mọ̀ nípa kọ̀m̀pútà dáradára. Mo fẹ́ mọ bí a ti ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí kọ̀m̀pútà.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Ago mẹ-márùn-ún ni mo ṣètò agogo ìjí mi. Agogo tí mo máa ń jí ni ago márùn-ún láàárọ̀.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ehn, tí ìdènà ọkọ̀ bá wà, tí ìdènà ọkọ̀ bá wà ní ọ̀nà tí ibi tí mo bá ń lọ, mo máa ní sùúrù.

Irú fóònù alágbéka wo ni ò ń lò? Àhn, Tecno Spark ni mo ń lò. Fóònù mi ti o wà lọ́wọ́ mi nsin, tí mo ń lo Tecno Spark ni?

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Mi ò kí ń ṣe nkan kan kí n tó lọ sùn. Rárá. Ṣùgbọ́n kí n tó lọ sùn, mo máa ń jẹun, mo dẹ̀ máa ń wẹ̀. Lẹ́yin kí njẹun, kí n wẹ̀. Ti ba ti jẹun, màá wẹ̀, màá dẹ̀ lọ sùn.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni banana flavor.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe àwọn ìpè fídíò lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ní orí WhatsApp ni mo ti máa ń ṣe àwọn ìpè fídíò wọ̀nyí. WhatsApp nìkan ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo fi máa ń ṣe ìpè fídíò.